Ṣé mo máa ń ṣeré, ṣeré ìdánì? Ehn, lágbè máa sọ pé mi ò ráyè so rárá. Hmm, Even àwọn iṣẹ́ tí mo ti yẹ́ máa ṣe, mi kì ń ṣe. Ọlọrun adarí ji mi ṣa, "A, ọmọ lọ́rọkan ṣá, eh, ìdáhùn mi ni." Rárá, mi kì ń ṣe eré ìdánì. Rárá.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mo jẹ́ ẹni tí, mi kì n ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ but mo wà confident wípé mo máa le sọ̀rọ̀. Ah, o depend lórí àwọn ènìyàn o. O depend boya àwọn ọmọ, maybe o ṣá depend ṣa, o depends ẹ.

Ṣé mo ní nọ́mbà orílè, orílẹ̀ ara mi ní nọ́mbà, ó dá pé nọ́mbà orílẹ̀ ni nọ́mbà, maybe house number bi, bí kí wón máa ń pe nọ́mbà orílẹ̀ náà. Rárá, mio ní nọ́mbà orílẹ̀, orílẹ̀

Ṣé wọ́n máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nínú country o fẹ́ máa kọ̀wé pẹ̀lú phone ẹ wo, wàá gbọ́n. Rárá ṣùn, rárá mi kì ń kọ Yeah, okay. Bẹ́ẹ̀ ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, kíni mo fẹ́ fi kọ̀wé tẹ́lẹ̀? Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nà. Èmi mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, màá gbé ọwọ́ mi, ọwọ́ ọ̀tún mi màá fi gbé bírò, màá fi kọ ṣúlẹ̀, ṣèbí ẹ fẹ́ kí n wá, màá tẹ sílẹ̀ fún ìn?

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ah, nítòótó mi kì í, màá sọ pé mi kì í ṣe, ehm, ètò ìdárayá rárá. Mi kì í ṣe ètò ìdárayá, ẹ. Mi kì í ṣe. Ó dé ye ki n màá ṣe o òkúnrin ni mí?

Kí mo ti bèrè ìrànwọ́ láti, ìranwọ ìrànwọ láti ọ̀dọ̀ olúṣètò ẹ̀rọ bí? Nnn kò kì í ṣe pé ẹm, ìbéèrè yìí ó gùn, but màá sọ pé rárá. Ẹn, màá sọ pé rárá, rárá àti rárá. Mi ò kì ín, outside teacher, tí mo ti bá rárá mọ́ ti, outside teacher mi, outside olùkọ́ mi àti won àwọn òbí mi sẹ̀ mi kí ń bèèrè ìbéèrè lọ́wọ́ wọn. Kíló kan mi?

Nígbà wo ni mo máa ń fọ– ọkọ̀ mi? Mi, —ah, mii din ọkọ̀. Mii ní ọkọ̀ bo mo máa ń fọ ọkọ̀ fún —ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa. Ó máa ń ṣe ní mebíi tí, nígbà tí ọkọ̀ ẹ ti dọ̀tí— ni o máa ń ṣe kíni, o máa ń sábà pemi láti fọ. Ko tiè kín sanwó, —dai wai mo ṣé wọnú salẹńsìo àti –kí n —kí n lè rí owó gbàjọ. Mo nídi òwó gidi gan.

Báwo ni mo ṣe máa ń rí lílo lilo akọ́kọ́ nígbà tí mo bá wà nínú ìlà, ìlà, ìlà, ì, ẹ̀là dodo. Mi n mọ ìtumọ̀ ǹnkan gbogbo nǹkan t'e sọ nisinyi, but mọ̀ pé kò tí e kan yín nípa orọ tí mo sọ, kò kan yin bí mo ṣe ń sọ èdè tí mo ń sọ, ṣo ma sọ pé, ẹm, mi n gbó àbí mi i understand nǹkan t'e mean rárá. Kí mo tí gbó ìlà, bí ìlà ní line ka là kọ sí méjì, but nínú ìlà àbà, mi ò mọ̀, mi wà nínú ẹ̀ dàda o. AI nílò ìrẹsì, fuck this shit.

Ṣé mo máa lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa lọ. Mo máa lọ nígbàtí mo wà happy, nígbàtí mo wà sad because ti mo, tí mo bá lọ, hey! Ìyá mi especially. Mo máa, mo máa, torípé mo máa lọ ṣá. A mọ̀, àwọn inú Nigeria ti jìyà gàan. Ah!

Eh, jẹ́ kí tí ẹ ti bẹ̀rẹ̀ náà ẹ̀fọ́, ẹ jẹ́ kí n tí ẹ sun ẹ̀fọ́ yẹn ṣẹgbẹ kankan, bo ni mo fẹ́ràn jẹ ju? Ṣé ẹ̀fọ́ pe méjì ni ẹ because mi mi understand i rara o. Mo máa sún, mo máa sopé, mi kì í jẹ ẹ̀fọ́ rara. Mi like ẹ̀fọ́, ó dé yẹ kí máa jẹ ọ́ but àwọn ìyá mi especially wọ́n, bí má ti mi kì í jẹ lọ ní gẹ́gẹ́ rẹ, ṣe kò yẹ kó máa nà mí ni kí n jẹ so that mo máa mọ jẹ but wọ̀ sí kankan. Mo wá n select oúnjẹ káàkiri ni sí mo ti hate but mi kan le só pé mo fẹ́ jẹ ni, mo máa ṣí bí bá kan but ah!

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Ah, ó wù mí láti sọ pé mo máa ń kàwé, but phone ni mo máa ń tẹ kùrá. Phone ni máa play, oh God what am i even seeing on this thing on the, on the internet? This is fucking bullshit man. It's fucking bullshit. But máa sọ pé phone ni mo máa ń tẹ. Maybe ìyókù tí mo máa sọ, màá máa púrò ní because mi like kí má sọ gbogbo ayé mi sí phone. Ah, i don't like máa ṣe, máa bá yín sọ̀rọ̀ bí í ènìyàn. Ẹ̀ kí n ṣe ènìyàn now.

Sì mo ní àgbàlá ojó ara, a ni àgbàlá ojo. Kí le tún fẹ́ kí n sọ? Twenty seconds yẹn ti pọ̀ ju. Ṣebí free speech náà lè so. Oh free speech náà ni mo ti ẹ̀ tún sọ nísinyí. Mo máa máa sọ pé rárá mi ò ní àgbàlá ojo.

Àkókò mélòó ni mo mọ̀, ṣé mo fẹ́ jẹ oúnjẹ lẹ́ẹ̀mejì lálẹ́ ni àbí lẹ́ẹ̀mẹta? Ah, bẹ́ẹ̀ lẹ ṣe máa máa béèrè kíni, mo máa ń jẹ oúnjẹ lẹ́ẹ̀kan ní àṣá, ní alẹ́, mo máa ń jẹ oúnjẹ lálẹ́. Bẹ́ẹ̀ ni túnṣe máa ń pè ní aṣálẹ́, aṣálẹ́. Ah, irú kiní tí ẹ like àwọn èdè Yorùbá kò kọọkan bayii kíni aṣálẹ́, kíni alẹ́?

Rara, ìlú a, ìlú tí a máa ń sọ pé, eh, state a, ìlú náà state tó ń gbé gbogbo state ọ sí orílẹ̀-èdè papọ̀. Mo máa sọ pé bẹ́ẹ̀ ni, àti rara, bẹ́ẹ̀ ni in the sense that mó ti lọ láti state kan sí state ìbò mi. Bẹ́ẹ̀ kọ́ ni mo fẹ́ sọ pé màá sì lọ sí state, ehm, country mi but kò kí n ṣe ní mònth yi, yes, kò kí n ṣe, okay. Ó le possible pé ó le jẹ́ ọ̀la ni mo máa gbéra lọ sí ìlú Canada. Hm, tí wọ́n ba jẹ́ kí n pe Canada, màá sọ pé ìlú America mò ń bọ̀

Mo máa ń wò, ehm, mo ní movie box. Mo máa ń download, ehm, mo máa ń download movies tí mo máa ń wò tí mo bá fẹ́ sùn, màá dé sùn lórí. Mo, mo ti e like, mo like, mo, mo hate ayemi like. Ó yẹ kí ń má kawe kí ń má, but ah, òloun ló lè yé torí pé òun nìkan ló lè tọ́. Ah, mi ò lè sọ pé torí pé fún wá ní free will. Má má jẹ́ kí n speech fún, má preach fún yín.

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Ìbéèrè wèrè wo ni yẹ́n? Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ ni. Báwo ni ẹ ò ṣe mọ bí a ti ń wẹ̀? Ìbéèrè stupid question wò le leyii bai. How does one not know how to bath? How to take his bath? Ṣé ara mi nìkan ni mo máa rì ní gbogbo kini ni?

Umm ma sọ pé àárọ̀ sí ọ̀sán, bí i time tí òrùn kò tíì jáde àti time tí mo wà active, ẹ mọ pé in between àárọ̀ àti ọ̀sán ni time tí everywhere ṣi máa dúdú díẹ̀ ni.

Báwo ni mo ṣe máa ń ṣètò ímélì mi? Ìméèlì, gbogbo ẹ lo wà lórí fóònù mi, fóònù mi ló máa ń control gbogbo ẹ̀, so mi o lè sọ pé mo máa ń ṣètò ẹ funra'ra mi, so bẹ́ẹ̀ ni fóònù mi ló máa ń ṣètò àwọn ímélì mi, bẹ́ẹ̀ ni.